Oríṣìíríṣìí nǹkan ló máa ń mú mi rẹ́rìn-ín. Mo dẹ̀ fẹ́ràn láti rẹ́rìn-ín dáadáa. Ókè, jẹ́ kí n ṣe àpẹẹrẹ. Any jokes tí èèyàn bá sọ ló máa jẹ́ kí n rẹ́rìn-ín. Mo máa ń gí-- mo jẹ́ ẹ̀yàn kan tó jé pé mo like láti máa, láti máa rẹ́rìn-ín dáadáa. So any jokes tí èèyàn bá sọ tó bá funny, mo máa rẹ́rìn-ín. Mo dẹ̀ máa rẹ́rìn-ín rẹ̀ dáadáa. So jẹ́ kí n ṣe àpẹẹrẹ nǹkan tó mú mi rẹ́rìn-ín. Ókè, jẹ́ kí n sọ. Nígbà tí-- nígbà kan wà tó pé mo jáde, tó pé, ẹ́èh, ọ̀rẹ́ mi gbé mi lọ sí ibi tí wọ́n ti máa ń sọ jokes à gbogbo kíni yẹn. So nígbà tí mo dé bẹ́ẹ̀ wọ́n sọ jokes tó pọ̀, wọ́n ṣe àwàdà gan. Àwàdà yẹn gan ló ń lọ, ó pọ̀ gan gidi tó pé kí n bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn-ín, mo bẹ̀rẹ sí ní rẹ́rìn-ín. And nǹkan mi tó túń jẹ́ kí n tún máa rẹ́rìn-ín ni pé tí màá wo àwọn comedy shows, tí màá wo comedy shows tó wà-- wípé àwọn comedy shows kan wà tó pé tí èèyàn bá wòó, èèyàn máa kò sí ní tó ò bá fẹ́ rẹ́rìn-ín gan, wàá rẹ́rìn-ín. Like, o máa wà at first láti rẹ́rìn-ín ní irú àwọn comedy show yẹn. So tí èèyàn bá wo irú àwọn comedy show bẹ́ẹ̀ yẹn, èèyàn á fẹ́ rẹ́rìn-ín. So mo rẹ́rìn-ín dáadáa. So most time tí màá lọ sórí YouTube, tí màá download àwọn, àwọn videos kan lórí ẹbí àwọn comic videos bẹ́ẹ̀ yẹn, mo kọ́ lè wo. Like sometimes like two hours, màá ma wọ fíìmù lọ, màá ma rẹ́rìn-ín because most time mo feel pé tí èèyàn bá-- rí rẹ́rìn-ín o máa ń jẹ́ kí ó dàbí, ọ̀nà tó pé èèyàn lè fi leash out any res-- ẹ́h, resentment tó wà ní ọkàn èèyàn àbí any burden tí èèyàn bá gbé sọ́kàn. Iyẹn tí èèyàn bá rẹ́rìn-ín dáadáa o. So òun ló máa ń jẹ́ kí n wo àwọn skit yẹn. Tó rí ti báá wo àwọn skit yẹn, mo màá rí pé mo máa ń rẹ́rìn-ín dáadáa compared sí. So à most time tí màá dẹ̀ ti rẹ́rìn-ín, tí màá dẹ̀ ti rẹ́rìn-ín dáadáa bẹ́ẹ̀ yẹn, ọkàn mi máa like-- ọkàn mi kan máa fúyẹ́ tó pé inú mi máa dùn. So òun ló máa ń jẹ́ kí n wo àwọn skit yẹn dáadáa. Jẹ́ kí n ṣe àpẹẹrẹ àwọn skit tí mo máa ń wo tó máa ń jẹ́ kí n rẹ́rìn-ín. Ok, skit kan wà tó yẹ pé àwọn èèyàn máa lọ lọ́nà, àwọn èèyàn máa lọ lọ́nà bayi. So ọkùnrin kan kọ̀lẹ́ dẹ́dẹ́ wá, tó bá ti wá wá ó máa gbé ike méjì dání ike láti fi kọ́—láti fi dojú bu. So ó máa fi ike yẹn, ó máa dà á bo ojú èèyàn kan. So tó bá ti lè da ike yẹn bo ojú èèyàn kan, a máa gbé ike yẹn, a wá gbé ikeji àgbélé, ẹni tó ń bọ̀ lọ́wọ́. So ẹni tí wọ́n da, tán fi kiní da ike sójú ẹ yen, tó bá ti wá, tó bá ti lè yo ike yẹn kúrò lójú, a máa mọ̀ pé tá ló da ike sí òun lójú. Ó lè wá wọ̀ ẹ́yin, kọ́ wá ri, kọ́ wá ri pé bóyá, ẹni tó ń bọ̀ lẹ́yìn ló da ike sí òun lójú. Kò dẹ́ni mọ̀ pé ko n ṣe ẹni yẹn. Ẹniyen àá máa ṣe béle pé ko n ṣe oun, ko n ṣe oun. Ẹni tó dẹ̀ fún ni ike yẹn dẹ̀ ti máa-- ó ti máa kúrò ní, ẹ́éh, ọ̀nà. Ó ti máa kúrò lọ́nà. So iyẹn náà a máa wò pé kí ló ń ṣẹlẹ̀, kí ló ń ṣẹlẹ̀. So irú nǹkan bẹ́ẹ̀ yen, wà tí rẹ́rìn-ín, rẹ́rìn-ín, rẹ́rìn-ín, rẹ́rìn-ín, rẹ́rìn-ín yó. So irú àwọn, ẹ́m, skit ti mo máa ń fẹ́ràn láti wo níyẹn. Jẹ́ kí n tún ṣe àpẹẹrẹ. Irú àwọn, ẹ́éh, skit ti mo máa ń fẹ́ràn láti wo ni pé ókè, o fẹ́ dàbí ti ẹni kan bayi tó ra drink. So tó wá ra drink yẹn kò tíì mú ò, ó ṣẹ̀ rà ní, o wá gbe sẹ́gbẹ̀ẹ́. So àwọn iyen àwọn tó ń kọjá wọ́n kọ̀lẹ́ dẹ́dẹ́ mú drinks yẹ́n kan mú bí ẹ́lẹ́. Bọ́ dẹ̀ ṣe mú yẹn. Ẹni tó, ẹni tó ń mu kiní tó wá ń kọjá lẹ́ẹ̀gbẹ́ yẹn a wọ́n, wọ́n tó-- èèyàn kan tún máa wá máa mú drink yẹn lẹ́yìn. So ẹni yẹn á wá w'ẹ̀gbẹ́ áá rí pé, drink t'óun fi sílẹ̀ kọ́ ni ẹni yìí mú ni. So ó máa wá lọ bá ẹni yẹn. A lọ-- tó bá tó wá bá èèyàn, a-- ó lè máa sọ fún èèyàn pé aà, pé wáì tó fi jẹ́ kó ti-- ó fi mú, ẹ́m, drink tó ń fi sílẹ̀. Kí ẹni yẹn náà wá máa sọ pé, pé kó ń ṣe drinks ẹ̀ pé kó wẹ̀yìn. Ẹni èèyàn náà sáré fi drinks ẹ̀ padà síbẹ̀. A wá rí. Ó lè wá sọ fún'yẹn pé kó má bínú pé mistake lòun ṣe. So èèyàn náà á sọ pé kí n-- tó máa fi padà wá, tó máa fi-- ìpẹ̀ tí ó fi ń bẹ èèyàn pé kó má bi ni ẹ́, tó máa fi máa padà wá sí ààyè ẹ̀, ẹni yẹn náà tí máa mú drink yẹn again. So ìyẹn rírú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn, èèyàn tí máa ń rẹ́rìn-ín, rẹ́rìn-ín, rẹ́rìn-ín, rẹ́rìn-ín. Tó bá tó wá dé bẹ́ẹ̀, tó bà tí wá bá drink yẹn, a tún s-- ó tún lè fẹ́ sá padà lọ bá man yẹn or ẹni yẹn pé aà, pé kí ló ń ṣẹlẹ̀? Kó tún tó wẹ̀yìn, ó tún ti bá drink yẹn ńbẹ̀. So irú nǹkan bẹ́yẹn ó máa ń pàyàn lẹ́rìn-ín gan. So most time mo máa ń like láti-- mo máa ń fẹ́ràn láti wo irú àwọn nǹkan tó bá ń pàyàn lẹ́rìn-ín bẹ́ẹ̀ yẹn. Just, láti just release mind mi, to just kínú mi lè dùn àti gbogbo irú àwọn nǹkan báyẹn, òun ló máa ń jẹ́ kí n wo.

Mo jẹ́ èèyàn tó jẹ́ pé mo máa ń lo fóònù mi dáadáa lójoojúmọ́. Kò sí ìgbà tí mi kì lo, gbogbo ìgbà even though tí màá wà lẹ́nu iṣẹ́ gan, mo máa ń make sure pé mo lo fóònù mi. Ídí ni pé, kò ṣe pé mo máa ń make sure pé mo lo fóònù mi, ìdí ni pé mọ̀ pé a ti wà ní ayé tó jẹ́ pé. Get information ní orí social media. So lọ́pọ̀ ìgbà mo kan máa tan fóònù mi sílẹ̀ máa dẹ̀ bẹ́ẹ̀re sí ní máa tẹ̀. Tí notification bá wọlé, ó máa wọlé tó jẹ́ pé mo máa rí láti ṣe àwọn nǹkan tí o ba ye kí n ṣe. So mo máa ń tẹ fóònù mi dáadáa, mo máa ń tẹ fóònù mi dáadáa. Kò ṣe pé mi nì iṣẹ́ náà pé à ní iṣẹ́ ló máa ń jẹ́ kí n tẹ fóònù mi, but mo fẹ́ràn láti máa tẹ fóònù dáadáa. À ní idí ni pé tí baa tẹ fóònù máa get information. Even tí màá wà níbi iṣẹ́ bá ti wá kú, mo mọ̀ pé mo máa tẹ́nì sí customer lọ́wọ́. Mo sì máa ń tẹ fóònù, sugbọ́n mo kọ máa ní style mo máa fi ń tẹ. Mo lè tan sílẹ̀ lẹ́gbẹ̀ẹ́ báyìí should in case tí màá ní vital information láti pass through. Torí níbi iṣẹ́ kan tí mò ń ṣiṣẹ́, ó ní àwọn iṣẹ́ tó jẹ́ pé personal iṣẹ́ tẹ́ pé mò ń ṣe fára mi, tẹ́ kí mo fi ń pa ówó yàtọ̀ si eh ìbí iṣẹ́ tí mò ń ṣe. So òun ló máa ń jẹ́ kí n tẹ fóònù dáadáa. Nitori naa, tí màá ṣe lè ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ yẹn, tí màá ṣe lè wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ mi bẹ́ẹ̀ yẹn, tí notification bá ti lè jáde, mo máa wò ó, mo máa kọ́lé fojú lẹ́gbẹ̀ẹ́ kan wo báyìí kí n lè tú continue àwọn nǹkan tí mò ń ṣe lọ́. Nitori íyẹn ò dá, ẹ́ yẹn ò dá iṣẹ́ tí mò ń ṣe lọ́wọ́, kò dá kò dá dúró. Nitori naa, mo máa ń wo, mo máa ń tẹ fóònù mi dáadáa torí fóònù mi jẹ́ mo máa fi ń gbà àwọn iwifùn tó se pàtàkì Sugbọ́n tí màá ti wá wà nílé o tó jẹ́ pé mò ń ṣe kankan o, ẹ́hẹ́n, ìyẹn ó máa wà lọ́wọ́ mi wákàtí mẹ́rìnlélógún, ọjọ́ méje. Àfi tí ẹ pé mo bá wà ní kitchen àbí mo bá dáná lọ́wọ́ àbí mò ń ṣe nǹkan, mò ń wẹ̀ lọ́wọ́, mo lè sọ wípé kò lè jẹ́ kí fóònù mi kó wà ní ọwọ́ mi. Fóònù mi máa ń wà ní ọwọ́ mi gan dáadáa. Àní kò dẹ́ n ṣe pé mo wá wà afésida pẹ̀lú fóònù mi. Mi ò wà addicted pẹ̀lú fóònù mi o nitori àwọn mìíràn wà tó jẹ́ pé wọ́n ò lè ṣe anything, wọ́n ò lè ṣe nǹkan kan fára wọn torí pé wọ́n ti wà addicted fún lórí fóònù wọn. Èmi ò kí ń ṣe irú èèyàn bẹ́ẹ̀ yẹn. Mo máa ń tà láti-- ó kọ̀ jẹ́ kí mo kò fẹ́ràn láti máa wà lórí fóònù nitori social media, màá scroll through Twitter, màá wo àwọn ọ̀rọ̀ tẹ́ pé ó ń go viral nísinsìnyí nípa file tí ó ń ṣẹlẹ̀ ti àti grammy tí ó ṣẹlẹ̀ ti eh Trump, kí ló kọ gbọ́gbọ́ yìí? Trvaor Noah ọ̀nà fi sọ nípa Trump, tí Trump sọ pé òun máa súẹ̀ é. Tí Trump bá lè sọ pé òun máa súẹ̀, èèyàn kẹ́ni yẹn gbaradi láti kẹ́ni yẹn gbaradi o nitori ó máa bá ènìyàn fà gan gidigidi. Nitori naa, gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn, gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. So màá fi ń get information lórí, lórí fóònù. Nitori nígbà kan wà tó jẹ́ pé fóònù gan jẹ́ nkàn eyọ̀kan ti o màa n pa ówó wa fun mi gan, tó je pé gbogbo nǹkan tí màá ṣe, orí fóònù mo ti máa eh mo ti máa ń ri gbogbo ẹ̀. Nitori ó kọ̀ jẹ́ pé bí gbogbo ẹ ṣe jẹ́ nígbà yẹn, gbogbo kíni yẹn tẹ́ pé mo pa owó gan lórí fóònù gan. Ìgbà yẹn tẹ́ pé gbogbo ówó mi ti mo n pa ju, óri foonu mi ni. Nitori naa, kí ló fẹ́ máa sọ? No, mo máa wà lórí fóònù mi lójoojúmọ́ náà ni. Tí màá jí, òru gan tí màá jíbé lé, mo lè máa sùn bé lé kí fóònù mú wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ mi. Tí màá tún jíbé lé, màá tún mú fóònù ni, màá tún máa tẹ. Nitori àwon gbogbo kíni ò dẹ́jẹ́ kí n wà afésida sí eh fóònù. Nitori ó kọ̀ jẹ́ pé ìgbà náà ni gbogbo nǹkan. Bi mo ṣe ń dàgbà, mo ṣe ń dàgbà, mo máa diku diẹ diẹ, diẹ diẹ. Gbogbo igbà yẹ̀n tí mo fi wà, so tó jẹ́ pé fóònù gbogbo nǹkan, à màá máa yanra, màá ṣe oríṣìíríṣìí àwọn nǹkan láti fi you know láti fi pa owó náà nígbà yẹn. Náà ni èèyàn ṣe náà nígbà yẹn. So mo jẹ́ èèyàn kan tó ń lo fóònù dáadáa. Mo máa ń lo fóònù mi dáadáa. Àti pé, ìdí tí mo fi, ìdí tí mo fi máa ń lo fóònù mi ni pé eh mo máa ń rí ọ̀pọ̀lọ̀pọ̀ ànfàani tẹ́ pé ó máa jẹ́ side hustle mi, tẹ́ kí mo máa ń fi ń tẹ̀ lórí fóònù, tẹ́ kí màá tún fi pa owó náà lórí ẹ́, you get? Nitori ó wà lára nǹkan tó jẹ́ kí n wà very, very active lórí fóònù mi torí update lè wá. Ìgbà mí update lè wá báyìí tó jẹ́ pé tó ò bá ṣe larin iséju twenty minutes, ó máa kà, ó dẹ̀ máa lọ ní èèyàn, o dẹ̀ ti lose owó yẹn náà ní èèyàn. So òun ló máa ń jẹ́ kí n wà lórí fóònù mi. Nitori naa, màá tì lè mú fóònù mi tẹ́ kí update bá sọ, bá ti lè, tí message bá ti lè wọlé báyìí, tí màá ti lè gbọ́ notification, màá sáré wò bóyá nǹkan tó jẹ́ pé mo máa sáré ṣe ni. Torí mo ti rí àwọn update tẹ́ pé mo máa sáré ṣe nísinsìnyí tẹ́ pé tí màá dẹ̀ tí sáré ṣe nísinsìnyí báyìí, àí, owó tó máa wọlé ó máa-- ẹ̀hẹ́n. So òun ló máa ń jẹ́ kí n wà, kí màá fi gbé fóònù mi dání dáadáa. Nitori naa, ìdí tí mo fi fẹ́ràn láti máa lo fóònù mi ni yẹn dáadáa torí pé ó ti eh mo rí pé mo lè, mo rí owó pa gan gidigidi ló.

Ọ̀sán èní yìí ni mo lè sọ wípé mo lọ sí, ibi tí wọ́n ti ń ta oúnjẹ kẹ́yìn. Torí mo máa ń sábà máa ń roúnjẹ níbi tí wọ́n máa ti ń, níbi tí wọ́n ti ń ta oúnjẹ. Kò ń ṣe pé mo ò kí ń dáná, mo máa ń dáná o, but mo kàn máa ń fẹ́ràn láti ra oúnjẹ níbi tọ́n ti máa ń, tọ́n ti máa ń ta oúnjẹ ni. And, ìdí ni pé nígbà míì tí n bá dáná fún ara mi, tí n bá dáná, tí n bá se oúnjẹ fún ara mi, oúnjẹ yẹn lè má fẹ́ wù mi láti jẹ. Like ó ti máa sú mi. So o máa-- oúnjẹ yẹn máa rùn sí mi. So ló máa fi ń jẹ pé most time mo máa ń fẹ́ràn láti lọ sí ibi tí wọ́n ti máa ń ta oúnjẹ, láti lọ ra oúnjẹ. Kò ń ṣe pé moò lè dáná àbí tí n bá dáná pé moò ní, miì ní lè jẹ oúnjẹ mi, mo kò fẹ́ràn láti máa r'oúnjẹ. Okay, irú àná báyìí, throughout àná mo ò jẹ, miì jẹ anything, mi ò jẹ nǹkan kan throughout àná. So ìgbà tó máa fi di ọwọ́ ìrọ̀lẹ́ àná, mo ṣẹ̀ẹ̀ wá jáde síta. Mo ṣẹ̀ẹ̀ wá lọ ra oúnjẹ ní ibi tí wọ́n ti ń ta oúnjẹ ní ibi ìsàlẹ̀ junction ọ̀dọ̀ wa. Ní nǹkan bí aago, ago má-- mẹ́fà-àbọ̀ Mo ṣẹ̀ẹ̀ jáde lá-- lọ́sàn-án yìí, ní ìrọ̀lẹ́ àná yẹn tí mo wá lọ get oúnjẹ tí mo ṣẹ̀ẹ̀ wá jẹ. Mo dẹ̀ ṣe jẹẹ́. Oúnjẹ ọ̀hún gan-an miì lè jẹẹ́ mọ́ torí pé alẹ́ ti lẹ́. Torí mi kì í fẹ́ràn láti máa, mi kì í like láti máa jẹ oúnjẹ tó, tó pọ̀ tálẹ́ bá ti lè lẹ́ bẹ́yẹn. So, mo kàn máa, màá kàn tún keep oúnjẹ yẹn di ọjọ́ kejì. So, bó ṣe di ẹní yìí báyìí tí mo tún jí láàárọ̀. Mo wá lọ fill gáàsì mi, mo ṣe feel gáàsì. Then, mo dẹ̀ padà wọlé. Dẹ̀ lọ r'oúnjẹ ńbẹ̀ again. Mo ṣe r'oúnjẹ, mo dẹ̀ jẹ oúnjẹ. Oúnjẹ yẹn gan-an miì jẹẹ́ tán báyìí, but oúnjẹ tó ṣẹ́kù ni mo plan láti jẹ ní, ọwọ́ ọ̀sán yìí tí mo dẹ̀ máa jẹ.

Mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn ìṣe ìta gbangba bẹ́yẹn lọ títí. Ìdí ni wípé mi ò fẹ́ràn iṣẹ́ tó jẹ́ pé tí má tí lè ń ṣe, ẹ́ pé gbogbo èèyàn á máa fojú sí mi lára. So mo máa fẹ́ràn láti ṣe iṣẹ́ tó jẹ́ pé nínú ọ́fíísì tàbí kí má ṣe iṣẹ́ nínú, ba tie bẹ́ẹ̀ pé inú ṣọ́ọ̀bù ni tó jẹ́ pé àwọn èèyàn máa wọlé ẹ̀hẹ̀n tí máa attend sí wọn ju pé kó jẹ́ pé ìta gbangba mo wà bí kí má rìn kiri kí wọ́n má introduce, ehm, àwọn iṣẹ́ fún àwọn èèyàn. Ó wà lára nǹkan tó fi jẹ́ kí n ṣe iṣẹ́, ehn, New Life tó ń go viral ní ayé ìgbà kan báyìí tẹ́ pé wọ́n máa sọ pé àwọn èèyàn sọ pé wọ́n ń make owó lórí ẹ̀, so wọ́n máa fún ẹ ní ògùn pé ko máa kiri ògùn yẹn. So ògùn yẹn ni wà á máa kiri, wà á máa kiri ká kiri àdúgbò. So àwọn iṣẹ́ bẹ́yẹn mi ò fẹ́ràn láti máa ṣe. Mi ò fẹ́ràn láti máa rí because iṣẹ́ bẹ́yẹn tó, tó bá even though tó bá tẹ̀ care ara ẹ̀ gan, ẹnu gan tètè máa gbó, ẹnu máa tètè gbó torí ko èèyàn le compare iṣẹ́ tó pé ó ń rìn kiri nínú òrùn bóyá òun trek ni àbo owó, jókòó síta nínú òrùn fi wo eléyìí tẹ́ pé o wà á nínú ọ́fíísì. Even though tó ò bá sí nínú AC gan, bó tí ẹ̀ jẹ́ pé ordinary fan ló ń gbà sórí, even though tó ò bá gba fan gan sórí tó jẹ́ pé ordinary atẹ́gùn gan ló ń fẹsẹ̀ lórí tó ṣí window sílẹ̀. Skin yẹn máa yàtọ̀ sí ẹni tó jẹ́ pé ó ń rìn kiri nínú òrùn àbí ẹni tó jókòó sínú òrùn tó ti ń tajà. So kò dè ṣíbó tí ó fẹ́ sọ pé kó fẹ́ ṣe iṣẹ́ ìta tí ò ní gba òrùn sára. Kò tẹ́ ẹ ṣe ní ìlú country Nigeria tá wà yìí. Wà á, òrùn máa kan ẹ lára ni. So òun ni ò jẹ́ kí n fẹ́ràn láti máa ṣe, ehn, iṣẹ́ ìta gbangba torí skin mi jẹ́ skin tó jẹ́ pé o wà á very, very sensitive to je pé tí nǹkan bá ṣe báyìí há, mo ti máa react gan. Mo ti máa tètè react síi. So òun ni ò jẹ́ kí n fẹ́ máa ṣe, òun ni ò jẹ́ kí n fẹ́ràn láti máa ṣe, ehn, iṣẹ́ ìta gbangba. Kì í jẹ́ kí n sọ story nípa, ehn, iṣẹ́ tí mò ń ṣe ní ìgbà kan, kí n sọ fún ẹ. Okay. Ìgbà kan wà tó jẹ́ pé nígbà tí mo wà ní-- okay, káàdà tí pé ìgbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní, ní ọdún tó kọjá ní ọwọ́, ehn, àárín ọdún tó kọjá tí mò ń kọ́, mò ń ṣe ní inú ọ́fíísì kan. So mò ń ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ níbẹ̀. Àwọn èèyàn wọ́n kọ́ feel pé, "àáà kín ló ṣẹlẹ̀? Pé girl yìí pé kíni kan." Iye tó ń sọ fún ẹ ò lè pọ̀ pé wọ́n kọ̀ máa ma pé torí pé wọ́n ò ní, wọ́n ò ní sales gan gidi tó, ehm, tó pọ́n bẹ́ẹ̀, so kò sí bí wọ́n ṣe máa san owó gidi fún ẹ ní ibẹ̀. So èmi máa sọ fún wọn pé, "àáà so far tó jẹ́ pé èmi molẹ́ tí jẹ́ eyaǹ kan tẹ́ pé mo má n like láti wà active lórí social media tẹ̀ pé tí, tí má lè máa ṣe every other iṣẹ́ mọ̀ náà at least owó tó máa san fún mi náà ò yẹ kó tó nǹkan. Àwọn èèyàn sọ fún mi pé à owọ àwọn people yìí ó lè san owó ẹ, wọ́n ò lè ṣe kíni kan, kíni kan. So mo ṣẹ́ iṣẹ́ ẹ̀ iṣe, ànd iṣẹ́ yen dẹ́ẹ̀ tí fún mi ní àǹfààní láti ṣe àwọn ìṣe like lórí phone báyìí. Mo ní time láti tẹ phone mi dáadáa. And ti mo de tí jẹ́ eyan kan tẹ̀ pé mo tún like láti máa ṣe online business so ó fún mi ní time láti ṣe àwọn-- so iṣẹ́, ó wà da bẹ́ ni pé mò ń ṣe iṣẹ́ méjì together. Bo ọ̀rọ̀ yẹn ṣe rí lójú mi nìyẹn. Mo dẹ̀ ṣe iṣẹ́ yẹ̀n títí, títí, títí though owó tó ń san fún mi ó kéré, but àwọn owó tí mò ń make lórí àwọn online business tí mò ń make yẹn ó pọ̀. And idi tí ó fi ṣẹlẹ̀ ní wipé torí pé ó jẹ́ iṣẹ́ pé mo lè kò sí iṣẹ́ tí èèyàn lè ṣe ní ìta tó lè fún èèyàn níru time bẹ́yẹn. Because number one, inú òrùn lo wà. O delè máa tẹ phone because phone ẹ̀ gan á máa gbóná. Tẹ́ se tí ó tẹ ẹ̀hẹ̀n rẹ á máa-- torí pé ìta gbangba lo wà á máa, tí àwọn èèyàn bá ṣe ń kọjá ni wà á ṣe máa wá, customer wà á ṣe máa ṣe kíni kan. Or bí èwọ̀ tó dẹ̀ ń rìn kiri tó ń wá bó ṣe máa ta ọjà tó ń gbé fún ẹ. Ṣé ìwọ ló sọ pé ó fẹ́ má, ehn, fẹ́ má ri aye tẹ phone? So eyan ò lè tẹ phone. So òun lo tun sọ pé mi ò lè ṣe, mi ò lè ṣe iṣẹ́ tó jẹ́ iṣẹ́ ìta rárá, rárá, rárá, rárá tẹ̀ pé kò lè pay mi ti mo.